Báwo ni mo ṣe máa ń ṣe irun mi? Irun ṣíṣe tọ̀dọ̀ mi mi ó ń se ọmọdé mọ́. Nítorí ìdí èyí, mo fẹ́ràn àgemọ́lẹ̀ irun. Irun àgẹ̀mọ́lẹ̀ lèmi máa ń gé. Mi ò fẹ́ràn kí wọ́n má a gẹ̀ style le mi lórí. Ká gẹ̀ punk, ká gẹ̀ Obama àbí ká gẹ̀ kíni kan, mi ò mọ̀ ọ́n ṣe. Àgẹ̀mọ́lẹ̀ ni irun ti n mà ń gẹ̀. Kódà láti ìgbà tí mo ti wà léwe títí tí mo fi wà lọ́dọ̀ tí mo sì fi dàgbà, àgemọ́lẹ̀ irun lemí mà ń ge.

Ìgbà mélòó ni mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ẹ́n, ìgbà mélòó, kódà ojoojúmọ́ ni mo máa ń wo ojú àwòrán ojoojúmọ́. Kódà kì í ṣe ẹ́ kan, kì í ṣe ẹ́ méjì, gẹ́gẹ́ bó ti lè jẹ́ wípé òyìnbó ti ṣayé dẹ́rọ̀. Kò sí pé kí n ṣe máa gbé, ẹ́ẹ́, àwòrán, èyí tí àwọn òyìnbó ń pè ní hardcopy, kò sí pé kí n máa gbé kiri. Àwòrán ti wà lórí fóònù alágbèéká, ẹ̀rọ alágbèéká ọwọ́ mi. Tí mo bá ti ṣí fóònù, tí mi ì bá ṣe nǹkan kan, máa lọ sínú orí àwọn àwòrán tó wà lórí fóònù mi. Bóyá mo fẹ́ rán tí, mo fẹ́ wo àwòrán ẹni kan ni o, àbi àwòrán ara mi o, àwòrán ọ̀rẹ́ mi o, àwòrán ìyàwó mi o, màá lọ síbẹ̀ máa wo, máa wo oríṣiríṣi.

Ṣé mo mọ àwọn aládúgbò mi dáadáa? Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa. Lóòótọ́ mo ṣẹ̀ kó dé agbègbè tí mò ń gbé yẹn, àdúgbò tí mò ń gbé mo ṣẹ̀ kó dé bẹ́ẹ̀ ni. Àmọ́ mo mọ wọ́n dáadáa torí kì í ṣàdúgbò tó tóbi bẹ́ẹ̀ lọ. Kì í ṣàdúgbò tó tóbi bẹ́ẹ̀ lọ. Tí n bá rí ojú kan tí mi ò rí rí, màá mọ̀ pé kì í ṣàdúgbò mi ló ti wá. Kò tíì ju bi oṣù, oṣù mẹ́wàá lọ tí mo dé àdúgbò náà. Àmọ́ mo mọ káṣá ní gbogbo àwọn ará àdúgbò mi. Àfàà wọ́n kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n máa ń jí jáde, òru ṣìná wọ́n máa ń wọlé. Àmọ́ ju bẹ́ẹ̀ lọ, lọ́jọ́ ọjọ́ ìsinmi èyí tí ń jí ọjọ́ Sunday, a máa ń rírawọ àwọn tó máa ń lọ ibi iṣẹ́ lọ́ṣọ̀ọ̀sẹ̀. Ọjọ́ Sunday olúkúlùkù a wà nílé, wọ́n á bọ́ta, a rí oríṣìíríṣìí àwọn ènìyàn.

Ṣé mò ń wọ gíláàsì? Mò ń wọ gíláàsì tẹ́lẹ̀ àmọ́ kì í ṣe gíláàsì ẹni tó oju n dùn o. Gíláàsì alakọ̀ èyí ta máa ń pè ní sha commended, kò n ṣe recommended o, èmi ò wọ gíláàsì recommended. Gíláàsì tí èèyàn fi ń ṣàkọ, tí èèyàn kan wọ̀ bí i sunglasses àbi gíláàsì tó kàn wu o láti wọ̀ pé kó tun fi yàtọ̀ lójú, lójú àwọn èèyàn. Irú àwọn gíláàsì bẹ́ẹ̀ ni èmi máa ń wọ̀

Ṣé mo máa ń fi ìdáàbò bò oòrùn sí ara? A, èmi ò kí ń fi ìdáàbòbò òrùn sí ara o. Gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí èèyàn dúdú Áfríkà, ọmọ Nàìjíríà, kì í ṣe pé bóyá mo ti tó tán àbí bóyá mo ti dolówó, mo sì ń wá bó ṣe máa dá fún mi ni mo sì ń wá bí màá ti gòkè ni. Nítorí ìdí èyí, kò sí ǹkan kan tí mo ṣe fẹ́ máa lo ìdáàbòbò oòrùn. Torí pé àwa Yorùbá máa ń pòwe kan pé "ẹni t'ójó ò pa, tó'òrun ò pa, ebi ló máa pa". Nídìí èyí, èmi kì í lo ìdáàbòbò oòrùn.

Ṣé mo ní gíláàsì òrùn? Bẹ́ẹ̀ni mo ní gíláàsì òrùn. Èyí tí àwọn òyìnbó ń pè ní sunglasses. Mo ní gíláàsì òrùn, mo ní gíláàsì tí mo kàn máa ń wọ̀ lọ tí n ba fẹ́ bóyá mo fẹ́ lọ ṣọ́ọ̀ṣì. Kìí ṣe titojúdúdúùn gíláàsì lásán pé mo kàn fẹ́ wọ̀ lórí aṣọ mi kí kójù mi tún yàtọ̀. Mo ní, mo ní gíláàsì òrùn. Mo ní oríṣiríṣi gíláàsì. Wàá mọ àwọn gíláàsì alákọni.

Ṣé mo máa ń ṣe ìdárayá? Mo máa ń ṣe ìdárayá. Ìdárayá sì pè oríṣiríṣi. Mo nílù ní mi, mò ń lùlù. Elé tí àwọn òyìnbó ní ń pè ní drum set. Mò ń lùlù, mò ń kọrin, mò ń ṣeré, mò ń gbá bọ́ọ̀lù, mo máa ń pa àwọn ènìyàn lẹ́rìn-ín, àwọn ènìyàn máa ń pa mí ní ẹ̀rín, mo máa ń ṣeré. Ní díẹ̀ yìí èmi gbàgbọ́ pé nínú gbogbo ohun tí mo dá rúkọ náà, ìdárayá náà ni.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? À, mo mọ̀ bá ṣe ń soúnjẹ o. Mo mọ bá ṣe ń soúnjẹ dáadáa. Àwọn oúnjẹ Yorùbá, oúnjẹ òyìnbó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan, àwọn oúnjẹ tí bí oríṣiríṣi mo mọ̀ ṣe. Oúnjẹ Yorùbá, mo lè ro mọ̀là, mo lè tẹ̀bà, mo lè ro Sẹ̀mọ́, mo lè ṣe ẹ̀fọ́, mo lè ṣe rẹ́ẹ̀sì kí ń dín tasí, mo lè ṣe jọ̀lọ́fù rice, mo lè ṣe concoction, mo lè ṣe fried rice, mo lèèé oríṣiríṣi oúnjẹ ni mo lè ṣe, oríṣiríṣi oúnjẹ. Mo lè ṣe mọ́ímọ́í, mo lè dín kàra, oríṣiríṣi oúnjẹ, ṣàṣà lóúnjẹ tí mi o lè ṣe.

Ṣé owó tí mò ń gbà dára tó? Owó tí mò ń gbà ò dára rárá o. Kò dára rárá. Ní ìlú ta wà ní Nàìjíríà, olúkalúkù kan ń ṣiṣẹ́ ni ká máa jókòó lásán. A ń ṣiṣẹ́ kí ebi má bà pa wa. Sàṣà lẹ́ni tó ń ṣiṣẹ́ pé ohun tó ń gbà ó tẹ́ lọ́rùn, ṣàṣà. Èyí tó pọ ninu wà a kàn ń ṣiṣẹ́ ká máa jókòó lásán ni. Kí ebi má bà pa wa. Torí iye ta ń ná lójú mọ́ nígbà mì ta bá ṣe àṣàrò ta ṣe ìṣirò rẹ̀, ó kọjá iye ta ń gbà lóṣù. Iyẹn la fi mọ̀ pé à, Ọlọ́run gan l'olùpèsè wa. Torí pé mo mọ ohun tí mo tó, mo mọ ohun tí mo lè ṣe. Àmọ́ nǹkan tó ń fi lọ̀ mí, iye tan fi n lọ̀ mí kò tó nǹkan tí mo lè ṣe. Àmọ́ mi ò wà ní, kò sí ibi tí mo fẹ́ ṣe, kò sí ibi tí mo fẹ́ lọ, kò sí ibi tí mo fẹ́ ṣe sí. Ju kí iye tó ń fi lọ̀ mí yẹn kí n gbà á, kí n sì ṣiṣẹ́ tan fi lọ̀ mí, kí ebi má bà pa mí, ni mo ṣe ń ṣe àwọn iṣẹ́ náà. Kò ì ṣe pé iye tan ń fún mi ó tó mi tàbí ó tẹ́ mi lọ́rùn, kò tẹ́ mi lọ́rùn rárá, rárá, rárá, rárá, rárá, rárá.

Ṣé mo má ń di ọ̀jà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo má ń di ọ̀jà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Èyí tí àwọn oyinbo ń pè ní seat belt mo má ń dì nítorí ìjàmbá ọkọ̀ náà ni. Tí mo bá wà nínú ọkọ̀ mi kì í gbàgbé láti lò láti lè ṣe ìdáàbò bo ara mi nítorí ìjàmbá ọkọ̀.

Kí ni ìgbádùn mi? Ìgbádùn mi ni tó bá ti wà lápò mi, tí bá ti dáná, nǹkan tí mo ti jẹ ti pẹ́, tí ìyàwó mi bá ti wà lé, kí mò sì ti rí góò ọtí bí méjì sí mẹ́ta. Èmi kì í sábà fẹ́ mọ̀-ń-rìn lọ jáde máa rìn káàkiri tí mò ti wà nínú ilé mi. Igo ọtí méjì sí mẹ́ta tí mò sì ń wo eré orí ìtàgé tó dára táà ń ṣe eré. Ìgbádùn tèmi ò ju báyẹn lọ.

Ṣé mo máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí mo bá mu ohun mímu? Ọ̀pá ìfámúra, èyí tí Yorùbá ń pè ní, e eyí tí òyìnbó ń pè ní straw, bẹ́ẹ̀ni mo máa ń lò ó. Àmọ́, tí Òǹgbé ò bá gbẹ mí dáadáa ni o. Tó bá jẹ pé Òǹgbé tí mo fẹ́ mu ó ń gbẹ mí dáadáa, mo-- èmi ò kí rántí lò ó. Torí má wò pé kò ní yára bí mo ṣe fẹ́ kí ohun tí mo fẹ́ mu yẹn kó wọ̀ mí lára tó, kò ní yára tó. Àmọ́, tó bá yẹ pé mo lọ sí ilé àlejò, mo lọ kí èèyàn, tí wọ́n bá fi síbẹ̀, mo máa ń lò ó. Àmọ́ tí ń bá wà nú ilé mi, èmi kì í lò ó.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni kí n lọ wo ran bí wọ́n ti ń gbá bọ́ọ̀lù, bọ́ọ̀lù gbígbá. Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni. Eyí tó tún tẹ̀lé ni tí wọ́n bá ń kọrin, tí wọ́n ń kọrin bí stage, stage concert, mà á n nífẹ̀ẹ́ sí torí olórin l'emi na, emi naa sì ń lùlù. Ni'di eyi ó ma ń, ó jẹ́ ohun tó má ń wú mi lórí, tó má ń yá mi lára tí n bà á ń wo àwọn èèyàn tó ń kọrin àbí ti n bà á ń wo àwọn èèyàn tó ń gbá bọ́ọ̀lù torí nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni.

Ṣé o má ń ka àwọn àdéhùn dáadáa? Mo má ń ka àwọn àdéhùn dáadáa. Àdéhùn èyí tí òyìnbó ń pè ní agreement. Mo má ń ka dáadáa kí n tó bu wọ́lù o. Bẹ́ẹ̀ni, torí a ìbá mọ̀. Òun tẹ́yan ò ka, tó ò mọ̀ tó wà níbẹ̀. Tó kan dédé lọ bu wọ́lù tó lọ sign sì, ó lè dá wahalá lẹ̀, ó lè fa ǹkan sí eeyàn lọ́rùn. Nítorí ìdí èyí, mo má ń ka àdéhùn dáadáa kí n tó tọwọ́ bọ̀wé. Torí ó ń dé iwájú, ó ń dẹ́jọ́, ó ń dẹ́yìn, ó ń da sọ.

Ìgbà mélòó ni ìrìn àjò mi lọ síbi iṣẹ́ máa ń gbà? N o ó gẹ́gẹ́ bí mo ṣe ti ń sọ iṣẹ́ plumber ni mo ń ṣe. Ìrìn àjò mi ò ní ọ́fíìsì. Tí wọ́n bá pè mi kí n wá ṣiṣẹ́ àti ilé ni mo ti máa ń lọ. Ìrìn àjò mi ò sì ní àkókò pàtó torí pé kò ń ṣe ibi kan ni mo ti ń ṣiṣẹ́. Wọ́n lè pè mi sẹ́gbẹ̀ẹ́ ilé tí mò ń gbé kí n wá ṣiṣẹ́, wọ́n lè pè mi sí ìlú kejì láti wá ṣiṣẹ́, wọ́n lè pè mi sí ibikíbi. Nítorí ìdí èyí ìrìn àjò mi ò ní àkókò pàtó tí mo lè dé bẹ̀.

Ibo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí? Èmi kì fi kọ́kọ́rọ́ mi síbi kankan. Mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání ni, tí n ba n jáde, ó má wà lọ́wọ́ mi. Kódà un kìn fi s'ápo, maá ń ti bọ̀wọ̀ ni tí n bá ń jáde.

Hmm, ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Èmi kì í sábà ní ìpàdé o, torí oníṣẹ́ ọwọ́ ni mí, iṣẹ́ ara mi mò ń ṣe. Mi ò ṣiṣẹ́ lábẹ́ ẹnìkankan àfi ti ẹ̀e kọ́kan tí wọ́n bá pé tó bá ní ibi tí mo ti fẹ́ lọ ṣẹ́ tí mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ohun tí mò ń ṣe. Ìyẹn tí ó bá sìn ṣe lórí Íńtánẹ́ẹ̀tì torí gbogbo ǹkan ti di ọ̀rọ̀ Íńtánẹ́ẹ̀tì báyìí. Tí kì í bá ti ṣe pé ọ̀rọ̀ Íńtánẹ́ẹ̀tì ni a lọ sí boya bi sẹ́mínà, eeh motivational eeh class níbi tí wọ́n ti ń gbàyàn níyànju oríṣìíríṣìí tí a ti ń kẹ́kọ̀ọ́ oríṣìíríṣìí ẹ̀kọ́ kan si ni.

Ṣé mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí wọn dáadáa torí n kò lè bó olé ṣiṣẹ́, n lè bọ́ olẹ ṣiṣẹ́, mi ò lè ba onírọ́ ṣiṣẹ́ torí pé iṣẹ́ mi dálé lórí àwọn nǹkan tó wọ́n, àwọn nǹkan ta fi ń ṣiṣẹ́ wọ́n kó má lọ jì tàbí kí n gbàṣẹ́ nílé ènìyàn tó jẹ́ pé ilé gbigbé tí oríṣiríṣi nǹkan wà. Nítorí ìdí èyí, mo gbọ́dọ̀ mọ àwọn tí mo ń bá ṣiṣẹ́ kó má jẹ́ pé ólè lẹni tí mo mú lọ ṣiṣẹ́, kó má lọ dá mi gbéṣẹ tàbí kó lọ jì nǹkan nínú ilé onílé tí mo ti lọ ṣiṣẹ́. Nítorí ìdí èyí, mo máa ń ṣèwádìí àwọn tí mo ń bá ṣiṣẹ́.

Kí ni ó máà ń mú mi rẹ́rìn? Àn oríṣiríṣi nǹkan ló lè mú mi rẹ́rìn. Bí ti n bá rí ẹni tí mo ní ìfẹ́ sí tí mo ti rí lọ́jọ́ tí pẹ́, a inú mi á dùn máa rẹ́rìn. Tàbí tí èmi àti èèyàn bá ń sọ̀rọ̀, tó bá dàpa ara, tó sọ nǹkan tí tó tó máa pa mí lẹ́rìn tàbí tó múrí mi yá, màá rẹ́rìn. Oríṣiríṣi nǹkan, oríṣiríṣi nǹkan ló lè pa mí lẹ́rìn.

Ṣé mo fẹ́ràn kí n máa jiyàn? Ó lójú ìgbà àtàkókò. Mi ò, n gba ti ká máa jiyàn. Àmọ́, ǹnkan tà ń jiyàn lé lórí àbí tá awoǹ eeyàn jiyàn lé lórí, bó bá ṣe rí, ni mo ṣe lè dá sí. Tóbá jẹ́ ǹnkan tí tó wù mí láti sọ̀rọ̀ lé lórí, àbí ǹnkan tí mo nífẹ̀ẹ́ sí láti dá sí, àbí ǹnkan tan ń jiyàn lé lórí, tó bá jẹ́ pé kò yé wọn tó, tí mo sì mọ̀ pé ǹnkan ọ̀rọ̀ tọ́ ń sọ kò yé wọn tó, ó máa ń wù mí láti dá sí iru ọ̀rọ̀ bẹ́ẹ̀, láti jẹ́ kan mọ ohun tí ò yé wọn.

Ṣé mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin tí èyí àwọn oyìnbó ń pè ní tírénì. Bẹ́ẹ̀ni, láìmọye ìgbà. Ìgbà tí mo wà ní kékeré àti ìgbà tí mo dàgbà mo ti wọ̀ ọ́ dáadáa. Àà, ó jẹ́ ìrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú irin. A máa ń mú mi rántí oríṣìíríṣìí nǹkan ìgbà tí mo wà kékeré. Ó sì jẹ́, ẹ́, irú ìrìn àjò tí n maa ní ìfẹ́ sí, torí pé kì í ṣe gbogbo ìgbà. Àmọ́ ẹ́ẹ̀kan tí mo bá wọ̀ ọ́, màá a ní ìfẹ́ sí i, máa fẹ́ràn rẹ̀.

Báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni pé mo máa ń kàwé, mo máa ń gbọ́ oríṣiríṣi ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn iwe tí mi ò kà rí, màá kàá. Àwọn, oríṣiríṣi nǹkan tón bá n ṣe, tón bá polówó, màá lọ síbẹ̀, màá lọ gbọ́ nǹkan tón ní láti sọ. Nídìí èyí, èrò tuntun, èrò tuntun, èrò oríṣiríṣi máa ń wá. Ìgbà míì, màá kúrò lágbègbè mi, màá lọ ságbègbè mii tí mi ò dé rí kí nǹkan lọ fójú mi lóúnjẹ kí n rí oríṣiríṣi àwọn nǹkan tí mi ò tíì rí lọ́jọ́ tó ti pẹ́. Gbogbo àwọn nǹkan bẹ́yẹn, bi ígbà teeyan bá ń tún ọkàn rẹ̀ tò ni. Nídìí èyí, ó máa ń mú mi rí èrò tuntun.

Àwọn háàpù wo ni mo máa ń lò jù? Háàpù tí mo máa ń lò jù oun ni WhatsApp, lẹ́yìn náà YouTube, Twitter àti Instagram, lẹ́yìn náà TikTok. Facebook ni mo máa ń lò jù tẹ́lẹ̀ àmọ́ wọ́n ti dá lílo Facebook mi, wọ́n ti dáwọ́ rẹ̀ dúró. Mi ò mọ̀ tí mo ṣe tán fi dáwọ́ rẹ̀ dúró.

Ṣé mo fẹ́ràn kíkọrin? Ṣé mo fẹ́ràn kí ma kọrin? Bẹ́ẹ̀ni. Mo fẹ́ràn orin kíkọ. Kódà olórin ni mí. Ní ilé ìjọsìn ìyẹn ní ṣọ́ọ̀ṣì mi, olórin ni mí. Mo ti kọ oríṣiríṣi orin pamọ́ tí mo ti ṣe bí àwo. Àmọ́ owó, owó ò tíì sí láti gbe jáde fún gbogbo aráyé láti má a gbọ́. Mo nífẹsí orin kíkọ gidigidi, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù láti má a ṣe.